Ẹ̀kalẹ́ẹ̀o nípa ohun tí wọ́n ń pè ní gíláàsì oòrùn, mo nii. Mo ní ìkan tí mò ń lò ti, nílé. Gíláàsì oòrùn jẹ́ ohun tí wọ́n fi ń ṣe ìdáàbòbò fún ojú pàápàá nígbà tí oòrùn bá yọ lóke. Ohun tí wọ́n ń lò fún pọ̀ gan, torí tí oòrùn bá ràn tó bá wọ̀yàn lójú, ó ṣe é ṣe kó ba ojú jẹ ṣùgbọ́n tí ẹ bá lo gíláàsì oòrùn yìí, ó lè, kò ní jẹ́ kí bí oòrùn agbára oòrùn ṣe pọ̀ tó kó wọ ojú èèyàn tí kò sì ní fàyè fún oòrùn láti bá ojú èèyàn jẹ. Yàtọ̀ sí pé a lè lo gíláàsì ìdáàbòbò yìí, gíláàsì oòrùn yìí fún pípa ojú mọ́, a tún lè lò ó láti fi ṣe ẹ̀ṣọ́ róde. Torí àwọn kan wà tó jẹ́ pé yàtọ̀ sí pé bí a bá fi lè fi ṣe ìdáàbòbò, a lè lo wọn náà nítorí láwọn oríṣiríṣi àwọn àwọ̀ bíi àwọ̀ dúdú, àwọ̀ funfun, àwọ̀ ofèèfèé tí àwọn èèyàn lè gbe sójú tó sì jẹ́ pé yóò tún fi kún ẹwà wọn ní ọ̀pọ̀lọpọ̀. So, eléyìí ó lè mú kí ẹwà àwọn èèyàn kó jáde dáadáa. Bíi wípé àwọn èèyàn ní ìpéjọpọ̀ kan láti lọ, wọ́n lè gbé gíláàsì oòrùn yìí sójú láti fi bùkún ẹwà aṣọ wọn tí wọ́n wọ̀. Tàbí bóyá wọ́n ti wọ aṣọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n lè lo gíláàsì oòrùn yìí síi láti jẹ́ kí wọ́n dùrò re dáadáa láàárín ẹgbẹ́. Yàtọ̀ sí wípé ó lè bù ẹwà kún èèyàn, ó tún lè mú ó lè jẹ́ kí ẹ̀yàn gbayì dáadáa torí pé oríṣiríṣi ni àwọn gíláàsì oòrùn yìí. Àwọn kan wà tó jẹ́ pé owó rẹ̀ gbẹ́ peli, àwọn kan sì wà tó jẹ́ pé owó wọn ò pọ̀ díẹ̀. Nítorí èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn èèyàn máa ń lo gíláàsì oòrùn yìí láti fi ṣe láti fi ṣe yànnga láàárín àwọn ọ̀rẹ́, láàárín ojúlùmọ̀ pàápàá. Wọn o wa mọ wípé irú gíláàsì wo lo wa lo yi. Ta ló ṣe irú gíláàsì tó lò. Wọn a mọ dáruko pé ó da ọ́. Ilé iṣẹ́ báyìí ló ṣe o. Ilé iṣẹ́ báyìí ló ṣe o. Ó ń béèrè pé oyè báwo ni oyè tí ẹ̀yàn fi rà àti oyè báwo ni ó fi rà. So, eléyìí dà púpọ̀. Eléyìí dà púpọ̀. Eléyìí dà púpọ̀. So ó jẹ́ ohun tí àwọn èèyàn máa ń lò dáadáa. A sì tún rí wípé gíláàsì oòrùn jẹ́ ohun tí àwọn ó wọ́pọ̀ púpọ̀ láàárín àwọn obìnrin láti máa lò. Nítorí pé ó máa ń bùkún ẹwà wọn bí a bá ń lọ sóde ni o àbí tí wọ́n bá ń lọ sí ibi iṣẹ́ ni o. A ti rí wípé àwọn kan wà gan tó jẹ́ pé èèyàn lè lò tí ó bá jẹ́ wípé èèyàn ń lọ sí bí ẹ̀yàn bá fẹ́ máa ka àwẹ̀ nínú ẹ̀rọ ayárabíàsà e ti àwọn e'léèbo ń pè ní kọ̀m̀pútà. Nítorí àwọn òye iná tí máa ń jáde láti ojú ẹ̀rọ amóhùnmáwòrán títí ayára bí àjírì ó máa ń ba ojú jẹ́. Ṣùgbọ́n tí èèyàn bá ní gíláàsì oòrùn yìí, ó lè ràn ọ́ lọ́wọ́ láti má jẹ́ kí àwọ̀ wọn.